Bẹ́ẹ̀ni, mo ti rin ìrìnàjò pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Ọkọ̀ ojú irin jẹ́ ọkọ̀ tí a lè gùn láti ibì kan dé ibì kan ṣùgbọ́n tó jẹ́ pé ibi tí òun máa ń rìn, òun náà ni ojú irin.

Ìgbà tí mo lọ síbi orin gbẹ̀yìn, mo ti tó ọdún méjì díẹ̀ sẹ́yìn tí mo ti lọ síbi orin. Mi ò lọ síbẹ̀ torí pé kò sí ààyè fún orin mọ́, ǹtí ó jẹ́ kí n ráyè atí lọ bẹ̀.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ya àwòrán. Yálà ní orí ẹ̀rọ ayélujára. Yálà èyí tí a ń fi ọwọ́ ya ni. Ó wà nínú ẹ̀bùn. Èyí tí ẹlẹ́dà tí ó jogún fún mi ni pé mo jẹ́nìkan tí ó yáyì níbi yíya àwòrán. Ẹ ṣéun pu.

Rárá o, n ò ní gíláàsì òrùn. Ìdí tó fà tí n ò fi ní gíláàsì ọrùn ni pé apá ibi tí mò ń gbé ní orílẹ̀ èdè ìlú mi kò ṣe ibi tí ọrùn bẹ le púpọ débi pé a ò tún máa lo gíláàsì ọrùn. Gíláàsì ọrùn jẹ́ jígí a wo èyí tí a máa ń lò kí ó dàbò bo ojú wa kúrò níbi ọrùn.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù, òun ni bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Bọ́ọ̀lù àfẹsẹ̀gbá, ó jẹ́ ọ̀nà gbà tí a fi máa ń ṣe eré ìdárayá, tí a fi máa ń dára wọyá, tí a sì fi máa ń lékún àlàáfíà ara wa. Bọ́ọ̀lù àfẹsẹ̀gbá jẹ́ òun tí a máa ń gbá ní orí pápá tí àwọn olóyìnbo ń pè ní field tí a sì máa ń ní ẹni tí à ń pè ní asọlé, tí a máa ń ní àwọn kẹgbẹ́ tí a jọ máa ń gbá bọ́ọ̀lù. Aláwọ̀n àgbáwájú, àgbá àárín, a sì ní àwọn àgbá èyìn.

Tí mo bá sin, àwọn nǹkan tí mo máa ń ṣe òun ni àwọn àdúrà tí anabí ni ká máa ṣe gẹ́gẹ́ bí Mùsùlùmí. Ó ní àdúrà tí ẹni kọ̀ọ̀kan ó gbọdọ̀ ṣe tí a bá sin. Òun náà ni ká sọ pé "Alhamdulillah" pé a dúpẹ́ fún Ọlọ́run Ọba.

Bẹ́ẹ̀ni, ọwọ́ ọ̀tún ni ọwọ́ tí mo máa ń lò. Mi ò mọ ọwọ́ òsì lò. Ọwọ́ ọ̀tún nìkan ni ọwọ́ èyí tí a dẹ́dà á tí ó yọ̀n dá fún mi ní a tí ma lò ẹ̀ṣe púpọ̀

Kì í ṣe ohun tí ó ní agbára púpọ̀ láti dáhùn fóònù níbi iṣẹ́. Ọ̀nà pọ̀ tí ènìyàn le gbà dáhùn fóònù níbi iṣẹ́. Yálà kí ènìyàn máa kọ̀tẹ̀ kí ènìyàn máa dá ìpè náà padà. Mo ti sọ lọ́pọ̀lọpọ̀ audíò pé fóònù ki ṣe èdè Yorùbá. Èdè àyálò ni, ẹ̀rọ ajélù, ẹ̀rọ alágbèéká àbí ẹ̀rọ ìléwọ́, òun ni à ń pè fóònù ní èdè Yorùbá.

Mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn láti máa wà ní àárín ọ̀pọ̀ èèyàn, so àwọn oníbàáṣiṣẹ́ mi sì fẹ́ràn mi gidigidi torí pé mo jẹ́ ẹni tí ó ń kó èèyàn mọ́ra. Wípé o ò ń bá mi ṣiṣẹ́ kò sọ ẹ̀ dẹrú, so èmi fẹ́ràn kí a jọ mọ ṣe, kí a sì jọ jọrẹ̀, kí a sì jọ wàpọ̀.

Bẹẹni mo fẹràn wa ni ooru, mo fẹràn wa ni ooru. Òru jẹ́ àsìkò kan tí ọ̀gọ̀rọ̀ èèyàn máa ń fi sùn, tí ọ̀gọ̀rọ̀ èèyàn sì máa ń fi sinmi. Ó máa ń jẹ́ àsìkò tó máa ń dúdú bírinbírin, tí òkùnkùn máa ń wà, tí agbègbè sì máa ń dákẹ́. Ó jẹ́ àsìkò tí èèyàn lè farabalẹ̀ kàwé àbí ṣe ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀.

Mo máa ń ran àwọn èèyàn lọ́wọ́ ní àwọn ọ̀nà tó pọ̀, bí i kí n kọ́ wọn ní nǹkan tí mo mọ̀ tí awọ́n ò mọ̀, kí n jẹ́ olùkọ́ fún wọn, bí i ní ọ̀nà ìjẹ́ imú àbí àwọn ọ̀nà mìíràn tí ipá mi bá ká láti ran wọn lọ́wọ́, mo ń ṣe ìrànlọ́wọ́ fún wọn.

Mo máa ń ṣe ìrìn-àjò lọ sí ibi iṣẹ́ lójoojúmọ́ ní ọ̀nà ǹkan ọ̀gùn. Ǹkan igùn jẹ́ ǹkan tí o máa ń gbé ni láti ibi kan lọ sí ibe kan. Mo máa ń gun ọkọ̀ ayágùn tí olóyìnbo ń pè ní tákísì ni mo má ń rò lọ sí ibi iṣẹ́ lójoojúmọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìwádìí àwọn alábàásisẹ́ mi. Bóyá wọ́n ń ṣiṣẹ́ wọn bó ṣe yẹ kan se ṣe, àbí bẹ́ẹ̀kọ́, àbí wọ́n ń ṣe imelẹ̀ ní ẹnu iṣẹ́. So ọ̀nà tí mo máa ń gbà ṣe ìwádìí wọn, òun ni láti rí ìfọwọ́síwé wọlé àti àsìkò tí wọ́n wọlé àti ìfọwọ́síwé jáde àti àsìkò tí wọ́n jáde.

Kò pẹ́ púpọ̀ tí mo rìnrìn àjò fún isẹ́ kányìn. Ká sọ pé bí i ọ̀sẹ̀ méjì sẹ́yìn báyìí, ọ̀hun nà ni mo rìnrìn àjò gbẹyin fún isẹ́. Mo jẹ́ ẹnìkan tí ó máa ń rìnrìn àjò fún isẹ́, ṣo kò dẹ pẹ́ púpọ̀, kò tí ì ju bi ọ̀sẹ̀ méjì tí mo rìnrìn àjò.

Ẹ̀bùn tí mo fẹ́ràn jù láti máa fún àwọn èeyan, ọ̀hun nà ni aṣọ, bàtà àti oríṣiríṣi nǹkan tí ó bá wúlò fún ẹni yẹn lásìkò yẹn gẹ́gẹ́ bí mo bá ṣe rí. Mo fẹ́ràn láti máa bu eeyàn ní owó torí pé owó jẹ́ ǹnkan tí ó lè tètè mú àlá èeyàn wá sí ìmúṣẹ.

Mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn láti máa jẹ oúnjẹ olókèlè ní ọ̀sán torí ọ̀sán jẹ́ àsìkò tí a máa ń sáré lọ sáré bọ̀. So oúnjẹ èyí tí a ń pè ní olókèlè tí àwọn ẹgbẹ́ kan nínú àwọn Yorùbá tí wọ́n ń pè ní ọ̀wẹ. Ó jẹ oúnjẹ tí ó máa ń dúró sínú dáadáa tí ó sì máa ń fún ẹni okun àtàgbàra láti ṣe èyíkéyìí iṣẹ́ tí a bá fẹ́ ṣe ṣepò.

Mo jẹ́ enikan tí ó máa ń ti múra sílẹ̀ láti ìgbà tí mo bá ti jí fún gbogbo ǹkan tí kò bá jẹ́ ìdójúkọ títí tí ilé àfisún. Máa ti múra sílẹ̀ pé bóyá mo lè rìnrìnàjò àbí mo lè gbàpè fún anything, fún èyíkéyìí ǹkan tí ó bá jọ mọ́ ibiṣẹ́ ká mọ̀ á sọ pé ìbá oníbàárà ṣe ìpàdé. Mo múra sílẹ̀ gidigidi fún un.